Ẹ sọ wípé níbo ni mo fẹ́ lọ sí ìsinmi. Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi ni ìlú Bàdágìrì. Ìlú Bàdágìrì jẹ́ ìlú tó jẹ́ wípé ẹ̀gbọ́n màmá mi ń gbé. Mo fẹ́ lọ kí wọn kí n sì lọ káàkiri. Ìlú Bàdágìrì wà ní ìpínlẹ̀ Èkó, ní ìlú mi tí mò ń gbé ní Nàìjíríà níbí báyìí. Ìlú Bàdágìrì jẹ́ ìlú kan tó jẹ́ wípé mo fẹ́ràn gan. Mo ti lọ bẹ̀rẹ̀ nígbà tí mo kékeré láti lọ kí ẹ̀gbọ́n màmá mi. Nígbà tí mo lọ síbẹ̀ nígbà yẹn, mo gbádùn bí mo ṣe lọ síbẹ̀ torí ẹ̀ náà ni mo ṣe tún fẹ́ padà lọ, kí n lọ kí wọn kí n sì lọ káàkiri. Mo fẹ́ lọ wo odò etí òkun níbẹ̀.

Èmi ò kí ń fẹ́ kí fóònù mi gbóná o. Mi ò tiẹ̀ fẹ́ kó, mi ò fẹ́ kó gbóná rárá, rárá. Mi ò kí ń jẹ́ kí fóònù mi kí ó gbóná nítorí wípé tí fóònù bá ń gbóná kò ní ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Bátíìrì rẹ̀ yóò tètè bàjẹ́ tí ó bá ń gbóná. Nítorí náà ni mi ò ṣe kí ń fẹ́ kí fóònù mi kí ó gbóná. Kí fóònù gbóná kò jẹ́ nǹkan tí ó dáa rárá. Ká máa ma jẹ́ kí fóònù gbóná ni nǹkan tó yẹ kí a máa ṣe.

Ah! Ẹ bèèrè wípé ṣe ojú mi dára. Ojú mi dára gan. Mo rẹwà gidigidi gan ni. Gbogbo àwọn èèyàn ni wón máa ń sọ fún mi wípé, "àh! Kí ló dé tí ọmọ yìí ṣe wá dára báyìí? Kí ló dé tí ó rẹwà?" Gbogbo ibi tí mo bá ti lọ, gbogbo èèyàn máa ń sọ fún mi wípé ojú mi dára, ó rẹwà. Màmá mi máa ń pè mí ní olójú tó dára, arẹwà mi. Bẹ́ẹ̀ ni ìyá bàbá mi náà, ó mọ̀ n pè mí ní arẹwà ilé wa. Gbogbo èèyàn ni wón mọ̀ wípé ojú mi dára gan.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn nítorí wípé tí yan bá ń rẹ́rìn, inú èèyàn a máa dùn. Nítorí náà ni mo ṣe fẹ́ràn kí n máa gbọ́ àlọ́ apanilẹ́rìn. Bàbá, bàbá mi máa ń sábà sọ àwọn àlọ́ apanilẹ́rìn fún wa nígbà tí àwa ní ọmọdé. A máa jókòó sí orí ẹní níta níbi tí a ti ń gba atẹ́gùn sára. Wọ́n a máa wá sọ àlọ́ oríṣiríṣi fún wa. A máa ń rẹ́rìn rẹ́rìn tó jẹ́ wípé omi a máa yọ lójú wa. Ṣùgbọ́n pàpà bàbá mi ti kú, mi ò kí ń wá sábà rí èèyàn tí ó máa ń sọ àlọ́ apanilẹ́rìn fún mi. Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń rí bí ń gbọ̀. Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn nítorí wípé àlọ́ apanilẹ́rìn máa ń mú mi rántí bàbá, ẹ́ lọ-- ó sì tún máa ń jẹ́ kí ń rẹ́rìn, ó máa ń mú inú mi kí ó máa dùn.

Bí mo ṣe máa kojú àwọn ìṣòro ní ibiṣẹ́, òun ni wípé màá wò pé kíló dé tí ìṣòro yìí tí ó fi yọjú. Tí mo bá ti wá mọ ohun tó fàá tí ìṣòro ti, tó ṣe yọjú máa wà wá bí mo ṣe máa kojú ìṣòro náà. Tóbájẹ́ wípé àwọn arábìṣẹ́ mi jẹ́ èèyàn tí ó jẹ́ wípé ó lè bá mi kojú ìṣòro yẹn, mo máa pe wọn, màá sì sọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ fún wọn, wọn á máa wá bá mi kojú ìṣòro náà.

Bẹ́ẹ̀ni o, mo ní káàdì ìṣe. Gbogbo èèyàn ti ó ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi ni Ọ̀gá kó káàdì iṣẹ́ lé lọ́wọ́. Ẹni tí ó bá ti fẹ́ lọ ṣiṣẹ́ ní ìta àbí nínú ibi iṣẹ́ gbọdọ̀ fi káàdì rẹ̀ hàn, nítorí wípé káàdì yìí ló máa jẹ kí wón mọ̀ wípé tòótọ́ ni, ará ibi iṣẹ́ ni oní tòun jẹ́. Nítorí náà ni káàdì ibí ìṣe yii se jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún gbogbo òṣìṣẹ́ tí ó n ṣiṣẹ́ ní ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni o, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Bàbá mi ló kọ́ mi ní bí a ti ń gun kẹ̀kẹ́. Nígbà tí mo wà lọ́mọdé, mo jẹ́ ẹni tí ó máa ń bẹ̀rù kẹ̀kẹ́. Ó wá díjọ́ náà, bàbá mi wá pinu wípé iwo ọmọ yìí ò gbudọ̀ mọ bí wón ṣe ń wa kẹ̀kẹ́ yìí. Ni wón bá ní kí n gun kẹ̀kẹ́, wón ṣàsọ fún mi pé kí n má tẹ̀. Mo gun kẹ̀kẹ́ báyìí mi ò tí ì lọ díẹ̀, màá ṣubú. Wọ́n á ní kí n tún tún gun. Mo ṣubú ẹ, áá o ṣu mi ní ọjọ́ náà. Ṣùgbọ́n ngbà tó yá, bàbá mi padà jẹ́ kí n mọ bí wón ṣe ń gun kẹ̀kẹ́. Mo gbádùn láti máa gun kẹ̀kẹ́ káàkiri. Tí mo bá ti ń gun kẹ̀kẹ́, màá wá tẹ̀ kí ó sáré. Tó bá ṣe ń sáré, atẹ́gùn tó máa ń fẹ́ yẹn, ó máa ń dùn mọ́ mi. Mo máa ń fi kẹ̀kẹ́ dá àrà oríṣìíríṣìí nítorí wípé ẹ̀rù ò bá mi mọ́ láti gùn ún. Mo, mo fẹ́ràn kẹ̀kẹ́ gan.